Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán kankan lára o. Èmi ò tilẹ̀ nífẹ̀ẹ́ sí, mi ò nífẹ̀ẹ́ sí kí èèyàn máa ya nǹkan sára, pàápàá jùlọ èyí tó bá, tí ò ṣe é parẹ́ torí ìbọn pé permanent. Mi ò fẹ́ràn rárá, fún díẹ̀ yìí mi ní kankan ní ara.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Mì kí ń dáhùn fóònù mi níbi iṣẹ́ tí bá ti wà lẹ́nu iṣẹ́, lójú iṣẹ́, ìdákẹ́ rọ́rọ́ ni mo máa ń fi fóònù mi sí. N bá sì ṣetán gbogbo ìpè tí ń bá pàdánù, mo máa pe ẹni náà padà. Mì like kí éeyàn máa lo fóònù lẹ́nu iṣẹ́

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo ma n fi lẹta ran ṣe sí àwọn èniyàn paapa julọ awọn ololufẹ mii ti wọn bawa ni ọna jìn jìn. Mo máa ń fi lẹ́tà ránṣẹ́ sí wọn, àwọn náà sì máa ń kọ ọ́ padà fún mi. Mo fẹ́ràn láti máa ka lẹ́tà àwọn olólùfẹ́ mi.

Ṣé o ní, ṣe o ní àwọn èrò ọlọ́gbọ́n ní ilé rẹ? Àwọn tó ní ọgbọ́n pọ̀ nínú ilé mi, pàápàá jùlọ ní agbègbè mi. Àwọn tájọ́ ń bá gbé. O jẹ́ ẹni tó ní ọgbọ́n gidigidi. Ọlọ́gbọ́n la le pé wọn.

Ṣé o máa ń rántí àlá rẹ dáradára? Mo jẹ́ ẹni tí máa ń lálá púpọ̀ lóòrèkóòrè, mò sì máa ń rántí tí mo bá tají. Mi kì í gbàgbé, mi fi gbà kankan gbàgbé àlá mi rí. Mo máa ń rántí dáadáa, mi ò ń gbàgbé àlá.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí ìlú mìíràn rí ní ọdún, ọdún márùn-ún sẹ́yìn. Mo lanfaani lati lo si ilu miiran jade kuro ni inu ilu ti mo wa yii, mo si feran irin ajo yen gidigidi.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí o bá ń mu ohun mímu? Nígbà mí iyẹn máa dálé orí ohun tí mo ń mu. Tí mo bá ń mu àwọn nǹkan láti inú ìgò, mo máa nífẹ̀ẹ́ láti lo ọ̀pá ìfàmúrà. Àmọ́ tó bá jẹ́ láti inú glass cup ni mi ò nílò rẹ̀.